Ní tòótọ́ nígbàtí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi jẹ lọ́sẹ̀ tó kọjá, a pàdé ní ọjọ́ ìsinmi. Nígbàtí gbogbo wa bá ní àkókò díẹ̀ láti sinmi, ó jẹ́ àkókò tó dùn gan fún mi. Ní ọjọ́ yẹn, a pàdé ní ibi kan tó rọrùn, a sì jókòó papọ̀, a bá ara wa sọ̀rọ̀, a rẹ́rìn-ín, a sì rántí àwọn nǹkan tí a ti ṣe tẹ́lẹ̀. Gbogbo wa dúpẹ́ pé a tún ríra wa lẹ́yìn àkókò díẹ̀. Mo fẹ́ràn láti pàdé àwọn ọ̀rẹ́ mi torí pé ó máa ń jẹ́ kí inú mi dùn. Nígbàtí mo bá wà pẹ̀lú wọn, mo máa ń gbàgbẹ́ ìṣòro díẹ̀. A máa ń bá ara wa sọ̀rọ̀ nípa iṣẹ́, nípa ìdílé àti nípa ayé wa lójoojúmọ́. Nígbà mi, a máa ń jẹun papọ̀ tàbí ra nǹkan kékeré jẹ. A kì í ṣe nǹkan ńlá, a kàn fẹ́ lo àkókò pọ̀. Ohun tí ó ṣe pàtàkì jù lọ ni pé àwa papọ̀, a sì gbádùn àkókò yẹn. Mi ò máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi lọ́pọ̀ ìgbà torí iṣẹ́ àti iṣẹ́ ojoojúmọ́ ṣùgbọ́n nígbàtí a bá rí àkókò, mo máa ń lọ dáadáa. Ó máa ń fún mi ní agbára tuntun, ó sì máa ń jẹ́ kí inú mi balẹ̀. Ní ìparí, nígbàtí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi jẹ lọ́sẹ̀ tó kọjá, ó sì jẹ́ àkókò rere gan ni fún mi. Mo dúpẹ́ pé mo ní àwọn ọ̀rẹ́ tí mo lè bá pàdé tí mo sì lè bá sọ̀rọ̀ láìsí ìṣòro. So bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ tó kọjá ni mo bá àwọn ọ̀rẹ́ mi pàdé. Ó dẹ̀ mú kí inú mi dùn, ó mú kí ara mi dá de dé nítorí pé mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a dè máa ń sọ̀rọ̀ tó máa ń mú inú wa dùn.

Ní ìgbà tí ìṣòro bá bá mi dé ibi iṣẹ́, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mi ò máa ń bẹ̀rù. Mo máa ń gbìyànjú láti farabalẹ̀. Mo mọ̀ pé bí mo bá yára bínú tàbí yára bẹ̀rù, ìṣòro lè burú si. Nítorí náà, mo kọ́kọ́ máa ń farabalẹ̀, mo sì máa ń ròó dáadáa. Lẹ́yìn náà, mo máa ń wo ìṣòro náà dáadáa. Mo máa ń bi ara mi pé kí ni ìṣòro gan an? Ṣé ó jẹ́ ìṣòro kékeré tàbí ìṣòro ńlá? Nígbà tí mo bá mọ ohun tí ìṣòro jẹ́, mo máa ń rọrùn, ó máa ń rọrùn fún mi láti mọ ohun tí mo yẹ kí n ṣe. Nígbà mi, bí ìṣòro bá kọjá mi, mo máa ń bèrè lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi. Mi ò máa ń tijú láti bèrè ìrànlọ́wọ́. Mo mọ̀ pé a kì í mọ gbogbo nǹkan. Nígbà tí mo bá, tí mo bá bá ẹlòmíràn sọ̀rọ̀, wọ́n lè fún mi ní ìmọ̀ràn tó, tó yí, tó, tó máa ràn mí lọ́wọ́. Mo tún máa ń bá olórí mi sọ̀rọ̀ bí ó bá jẹ́ pé ó ṣe pàtàkì. Mo máa ń ṣàlàyé ìṣòro náà ní ọ̀nà tó rọrùn, mo sì máa ń sọ ohun tí mo ti gbìyànjú ṣe. Èyí máa ń jẹ́ kí n-- ó máa ń jẹ́ kó olórí mi mọ̀ pé mo ṣiṣẹ́ takuntakun, kì í ṣe pé mo kàn fi ìṣòro sílẹ̀. Nígbà tí mo bá rí ojútùú díẹ̀, mo máa ń gbìyànjú láti lò ó. Bí kò bá ṣiṣẹ́, mo máa ń rẹ̀wẹ̀sì. Mo máa tún gbìyànjú láti mọ ọ̀nà mí tó lè ṣiṣẹ́ fún mi. Ohun pàtàkì ni pé mi ò máa ń ju iṣẹ́ sílẹ̀ nítorí ìṣòro. Lẹ́yìn tí ìṣòro bá parí, mo máa ń kọ́ ẹ̀kọ́ nínú rẹ̀. Mo máa ń rántí ohun tí ó ṣiṣẹ́ àti ohun tí kò ṣiṣẹ́. Èyí yìí máa ń ràn mí lọ́wọ́ kí n lè kojú ìṣòro tó bá tún wá lọ́jọ́ iwájú dáadáa ju tẹ́lẹ̀ lọ. Ní ìparí, bẹ́ẹ̀ ni, mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀, ìronú dáadáa àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. Mi ò jẹ́ ẹni tó, tí, tó yọ̀, tó yọ tó sá fún ìṣòro rárá. Mo máa ń tajúkọ rẹ̀, mo sì máa ń gbìyànjú láti rí ojútùú tó dáa fún gbogbo ìṣòro tó bá wà níwájú mi ní ibi iṣẹ́.

Mo fẹ́ràn láti gbọ́ orin tó rọrùn tí ó sì máa ń mú inú mi dùn. Orin tí mo fẹ́ràn jùlọ ni orin tó ń jẹ́ kí n sinmi tí kì ń ṣe àríwó púpọ̀. Nígbà tí mo bá gbọ́ irú orin bẹ́ẹ̀, ọkàn mi máa ń balẹ̀, ara mi sì máa ń tutù. Mo tún fẹ́ràn orin ìfẹ́. Orin ìfẹ́ máa ń dùn sí mi torí pé ó máa ń sọ nípa ìfẹ́, ìbáṣepọ̀ àti ìgbésí ayé mi. Nígbà tí mo bá gbọ́ orin ìfẹ́, mo máa ń rò nípa àwọn ènìyàn tí mo fẹ́ràn, mo sì máa ní ìmọ̀lára rere. Mo fẹ́ràn orin Yorùbá pẹ̀lú. Orin Yorùbá rọrùn láti yé, ó sì máa ń kọ́ mi nípa àṣà wa. Nígbà tí mo bá gbọ́ orin Yorùbá, mo máa ń ní ìgbéraga pé èdè mi dára, ó sì dùn láti gbọ́. Nígbà mi, mo tún fẹ́ràn orin ìgbàlódé bí orin tí à ń gbọ́ lórí rédíò. Orin wọ̀nyí máa ń jẹ́ kí n yọ̀, mo sì lè kọ orin pọ̀. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ tàbí tí mo bá ń sùn, mo lè fi orin bẹ́ẹ̀ sílẹ̀ kí n gbọ́. Ṣùgbọ́n ní gbogbo rẹ̀, orin tí mo fẹ́ràn jùlọ ni orin tí kì ń ṣe àríwó, orin tó rọrùn tí ó sì máa ń mú inú mi dùn. Kò ṣe dandan kí orin náà gbajúgbajà. Bí ó bá jẹ́ pé ó ń jẹ́ kí n ní àlàáfíà, mo máa ń fẹ́ràn rẹ̀. Ní ìparí, mo fẹ́ràn láti gbọ́ orin tí ó rọrùn, orin ìfẹ́, orin Yorùbá àti orin tó ń mú inú mi dùn. Orin jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi torí pé ó máa ń jẹ́ kí n sinmi, kí n yọ̀, kí n sì ní ìmọ̀lára rere. Bẹ́ẹ̀ni, gbogbo àwọn orin wọ̀nyí ni mo fẹ́ràn láti máa gbọ́.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń wọ aṣọ tí ó rọrùn gan. Mi ò fẹ́ràn aṣọ tó le tàbí tí ó tú mi nínú. Mo fẹ́ aṣọ tí ara mi lè sí mi nínú rẹ̀. Nítorí náà, mo máa ń yan aṣọ tó fẹ́rẹ́ tí kò sì wúwo. Nígbà púpọ̀, mo máa ń wọ T-shirt àti sọọti. Aṣọ yìí rọrùn ó sì jẹ́ kí ara mi tutù. Nígbà tí mo bá wọ̀, mo máa ń sùn dáadáa. Mo sì kì ń jí nítorí ìrọra ara. Ó dà mí lórí pé aṣọ òòrùn yẹ kó jẹ́ rọrùn. Nígbà tí ojú ọjọ́ bá tutù tó bá tutù díẹ̀, mo lè wọ aṣọ ọwọ́ gígùn tàbí pant òòrùn, kò gbọdọ̀ jẹ́ aṣọ tí ó le. Mo kàn fẹ́ kí ara mi gbóná díẹ̀ kí n sì ní ìtura. Bí ara mi bá ní ìtura, òòrùn máa ń wà ní ìrọ̀rùn fún mi. Mo kì í wọ, mo kì ń wọ jíìnì, bẹ́ẹ̀lù tàbí aṣọ tí ó mú ara. Irú aṣọ bẹ́ẹ̀ kì ń jẹ́ kí ń sùn dáadáa. Nígbà tí mo bá lọ sùn ohun tí mo fẹ́ jùlọ ni ìsinmi. Nítorí náà, aṣọ tí mo bá wọ̀ gbọdọ̀ jẹ́ ẹni tí ara mi fẹ́. Nígbà mi bí òòrùn bá pọ̀ gan, mo lè wọ aṣọ kékeré gan kan, wípé mo ní kíkan wípé mo ní ìtura. Ohun pàtàkì jùlọ ni pé kí ara mi lè sinmi kí n sì lè yí ara mi padà lórí ibùsùn láìsí ìṣòro. Ní ìparí, nígbà tí mo bá lọ sùn, mo máa ń wọ aṣọ tó rọrùn bí i T-shirt àti short tàbí aṣọ òòrùn tí ó fẹ́rẹ́. Eyí máa ń jẹ́ kí ń sùn dáadáa, kí ara mi sinmi kí n sì jí pẹ̀lú ìdùnnú.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo máa ń lo ọkọ̀ mi ní gbogbo ọjọ́ láti lọ síbi iṣẹ́, láti lọ ra ǹkan tàbí láti lọ sí ibi tí mo fẹ́ lọ. Ó rọrùn fún mi torí pé mo lè ṣètò ìrìnàjò mi dáadáa. Nígbà tí mo bá ní ọkọ̀, mo lè lọ sí ibikíbi tí mo bá fẹ́ lọ láì dúró ní ojú ọ̀nà fún, fún ọkọ̀ tó máa ń gbé àwọn ẹlòmíràn. Mo tún fẹ́ràn pé nígbà tí mo bá ní ọkọ̀, mo lè lọ síbi ìrìnàjò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ẹbí mi. Ó lè ṣe ìrìnàjò díẹ̀, a lè gbádùn ìrìnàjò, a sì lè ya ìrántí rere. Ó jẹ́ kí ìgbésí ayé mi rọrùn torí pé mi ò ní láti ní ìbànújẹ́ nípa bí bá ọkọ̀ tàbí bí mo bá, bí mo, bí mo ṣe máa dé ibi tí mo fẹ́ lọ. Ṣùgbọ́n mo tún mọ̀ pé nígbà mí, ọkọ̀ lè jẹ́ iṣẹ́, iṣẹ́ tó, tó, tó tóbi. Ó nílò ìtọ́jú, títúnṣe àti fífi epo sílẹ̀. Mo máa ń gbìyànjú láti tọ́jú ọkọ̀ mi dáadáa kí ó lè jẹ́ pé ó, ó máa ń ṣiṣẹ́ dáadáa ní gbogbo ìgbà. Ní gbogbo rẹ̀, mo ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ọkọ̀ mi. Ó ràn mí lọ́wọ́. Ó máa ń jẹ́ kí ìgbésí ayé mi rọrùn. Ó sì tún jẹ́ kí n lè ṣètò àkókò mi dáadáa. Nígbà tí mo bá wà ní ọkọ̀ mi, mo máa ní ìsinmi díẹ̀. Mo sì tún máa ń gbádùn ìrìnàjò mi láìní ìṣòro púpọ̀. Ní ìparí, bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀, mo sì máa ń lò ó lọ́pọ̀ ìgbà. Ó sì ń ràn mí lọ́wọ́ gan ni.

Ní inú òṣìṣẹ́ tuntun, mo máa ń wá ibi tí mo lè kọ́ ẹ̀kọ́ tuntun. Mo fẹ́ kí ó jẹ́ pé mo lè fi ọgbọ́n àti ìmọ̀ mi hàn, kí n sì ní àǹfààní láti dàgbà gẹ́gẹ́ bí ẹni tó ní ìrírí. Mo nífẹ̀ẹ́ sí òṣìṣẹ́ tí yóò jẹ́ kí n ní ìmọ̀ tuntun lójú ọjọ́ sí ọjọ́, kí n lè kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn tó ní ìrírí àti ìmọ̀. Mo tún fẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ènìyàn tó dára tí wọ́n lè ràn mí lọ́wọ́ kí gbogbo wa lè ṣe àṣeyọrí pọ̀. Mo fẹ́ kí gbogbo ohun tí mo ṣe jẹ́ pé ó wúlò tí ó sì ṣe àǹfààní sí àṣìṣe náà. Mo fẹ́ kí n ní àǹfààní láti fi ọgbọ́n mi hàn, kí n sì rí pé gbogbo iṣẹ́ tí mo bá ṣe jẹ́ ohun tó dára fún gbogbo ẹgbẹ́. Ní òṣìṣẹ́ tuntun, mo máa ń wá àǹfààní láti ṣe ohun tó dára kí n lè ṣe àyípadà rere. Mo fẹ́ kí n kọ́ ẹ̀kọ́ tuntun, kí n ní ìrírí tó níye, kí n sì ní àǹfààní tó pọ̀ sí i fún ọjọ́ iwájú mi. Mo tún fẹ́ kí n lè jẹ́ ẹni tó lè ran ẹgbẹ́ lọ́wọ́ kí gbogbo wa lè ṣe àṣeyọrí pọ̀. Mo fẹ́ kí òṣìṣẹ́ tuntun jẹ́ ibi tí mo ti mo lè fi ọgbọ́n àti àkíyèsí mi hàn, kí n lè jẹ́ pé gbogbo ohun tí mo ṣe jẹ́ ohun tó wúlò fún òṣìṣẹ́ náà. Nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo fẹ́ kí n ní ìfarapa àti ìtọ́jú. Mo fẹ́ kí n lè kọ́ ọgbọ́n, ìmọ̀ mi, mo dè fẹ́ kí ìmọ̀ mi pọ̀ sí òṣìṣẹ́, kí n sì ṣe ohun tó dára tó lè jẹ́ kó rọrùn fún gbogbo ẹgbẹ́. Ní gbogbo ohun tí mò ń wá nínú òṣìṣẹ́ tuntun, mo fẹ́ kí n ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́, fi ọgbọ́n hàn, ṣiṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ tó dára kí gbogbo iṣẹ́ tí mo bá ṣe jẹ́ kó jẹ́ pé ó wúlò fún gbogbo wa àti kí n ní ìrírí tuntun tó lè ràn mí lọ́wọ́ láti dàgbà àti ṣe àyípadà rere nínú òṣìṣẹ́ náà.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ní gbogbo ọ̀nà tó dára. Ni gbogbo ọjọ́, mo fẹ́ kí a máa bá ara wa sọ̀rọ̀ kí a mọ bí ohun tí ń lọ nínú ayé wa ṣe rí. A máa ń sọ̀rọ̀ nípa iṣẹ́, nípa ẹ̀kọ́ àti nípa ohun tí a fẹ́ ṣe ní ọjọ́ iwájú. Nígbà mìí, a máa ń pín ìtàn àtijọ́ kí a sì rẹ́rìn-ín pọ̀. Mo tún fẹ́ kí a máa ṣe eré pọ̀ tàbí kí a wò fíìmù tàbí tẹlifíṣàn kí gbogbo wa lè sinmi lẹ́yìn ọjọ́ iṣẹ́ tàbí iṣẹ́ ilé. Nígbà tí a wà nílé, mo máa ń ràn wọ́n lọ́wọ́ ní iṣẹ́ ilé bí i ṣíṣe sọ́ ilé tàbí ṣíṣe pọ̀ láti ṣe ohun tó yẹ kí ilé náà lè da. Mo fẹ́ kí gbogbo wa lè ṣiṣẹ́ pọ̀, kí gbogbo ẹni tó wà nínú ẹbí ní ìbáṣepọ̀ tó dáa tí yóò sì mú kí a ní ayọ̀ pọ̀. Ni ọ̀pọ̀ ìgbà, a máa ń jẹun pọ̀, a máa ń ṣe àjọyọ̀ pọ̀, a máa ń rín pọ̀ níta tàbí a máa ń lọ sí ibi ìrìnàjò kékeré. Mo fẹ́ kí gbogbo ìgbà pẹ̀lú ẹbí mi jẹ́ ìmọ̀lára rere kí gbogbo wa lè kọ́ ìrírí tuntun, ká lè kọ́ ìrírí tuntun jọ. A tún máa ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ara wa. A máa ń kọ́ ẹ̀kọ́ nípa ohun tí ó ṣe pàtàkì, bí a ṣe ń ṣètò ọjọ́ wa àti bí a ṣe lè ṣe ohun tó dára fún ara wa àti fún gbogbo ẹbí. Mo níìfẹ̀ sí kí a máa ṣe àjọyọ̀ pẹ̀lú. Nígbà ìsinmi àti ìràpadà, a máa ń kó ìrìnàjò kékeré kí a sì máa ṣe ohun tó yọ̀, tó yọ̀ mí kí gbogbo wa yọ̀. Mo fẹ́ kí gbogbo ìgbà pẹ̀lú ẹbí mi jẹ́ ayọ̀, ìdárayá àti ìbáṣepọ̀ tó dára fún gbogbo wa. Mo tún fẹ́ kí gbogbo ìrírí tuntun tó wa bá wa jẹ́ pé ó lè ràn wá lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ tuntun kí a sì tún lè ṣe ànfààní sí ara wa àti àwọn tó wà ní àyíká wa. Ni gbogbo ìgbà, mo máa ń gbìmọ̀ pẹ̀lú wọn. A máa ń kọ ohun pọ̀, a máa ń kọ ohun pọ, a máa ń pín ìmọ̀, a máa ń sọ̀rọ̀ nípa àfojúsùn wa, a máa ń ròyìn ohun tí a ti ṣe kí gbogbo wa lè ní ìmọ̀lára pé a ń ṣiṣẹ́ pọ̀, a sì máa ń gbádùn ìgbésí ayé pọ̀. Mo fẹ́ kí gbogbo ìgbà pẹ̀lú ẹbí mi jẹ́ pé mo ní ayọ̀ kí wọ́n sì ní ayọ̀ kí a sì ní ìbáṣepọ̀ tó lágbára tó máa ń mú kí gbogbo wa ní ìmọ̀lára tó dára lójoojúmọ́.

Ọjọ́ tí mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ Sunday. Ni ọjọ́ Sunday, gbogbo ohun máa ń rọrùn, kò sí ìrora iṣẹ́, mo dè máa ń sinmi dáadáa. Mo nífẹ̀ẹ́ sí pé mo máa ń lo ọjọ́ yìí láti bá ẹbí mi sọ̀rọ̀, kí a máa jẹun pọ̀, kí a sì ṣe ohun tó dára fún gbogbo wa. A lè rìn níta, wo fíìmù, ṣe eré pọ̀ tàbí kọ́ àwọn iṣẹ́ ilé tó wà. Ní Sunday, mo tún lè, mo lè kọ́, mo lè lo àkókò fún ara mi, mo lè ka ìwé, kọ́ ẹ̀kọ́ tuntun tàbí ṣe àwọn ohun tí mo nífẹ̀ẹ́ sí bí àwòrán, fíìmù tàbí orin. Ó jẹ́ ọjọ́ tí mo lè kọ́ ìmọ̀ pọ̀ sí kí n sì múra sí fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo nífẹ̀ẹ́ sí pé mo lè fi gbogbo ọjọ́ náà ṣe ohun tó wúlò fún mi àti fún ẹbí mi. Mo tún fẹ́ sọ mo fẹ́ràn Sunday torí pé ó jẹ́ ọjọ́ tí gbogbo wa lè ní àkókò pẹ̀lú ara wa. Ni ọjọ́ yìí, kò sí ìsopọ̀, ìsopọ̀ pọ̀ lórí iṣẹ́, gbogbo wa ní àyè, a ní àyè láti sinmi kí a sì ṣe ohun tí a fẹ́. Mo nífẹ̀ẹ́ sí pé a máa ń pìtàn, a máa ń rẹ́rìn-ín pọ̀, a máa ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ara wa kí gbogbo wa lè ní ìmọ̀lára pé à ń gbádùn ayé pọ̀. Sunday jẹ́ ọjọ́ tí mo lè ṣe àjọyọ̀ pẹ̀lú ẹbí mi. A lè ṣe àkókò ìrìnàjò kékeré, lọ sí ọgbà tàbí ṣe ohun tí yóò mú kí gbogbo wa yọ̀. Mo nífẹ̀ẹ́ sí pé a máa ń ṣe àjọyọ̀ kí a máa kọ́ ìbáṣepọ̀ pọ̀ kí gbogbo wa lè ní ayọ̀ àti ìmọ̀lára rere. Ni gbogbo ìgbà, mo máa ń dúró de Sunday torí pé ó jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ìdárayá àti ọjọ́ ayọ̀. Mo nífẹ̀ẹ́ sí pé mo lè lo àkókò pẹ̀lú ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi, kí n lè tún kọ́ ẹ̀kọ́ tuntun, kí n sì máa ṣe ohun tí mo fẹ́ gan an. Ó jẹ́ ọjọ́ tí gbogbo wa lè ní ìbáṣepọ̀ tó dára, a sì lè tún ní àǹfààní láti, láti sinmi lẹ́yìn ọ̀sẹ̀ tó nira.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ lọ́pọ̀ ìgbà. Mo nífẹ̀ẹ́ sí coffee torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti ní agbára sí àti láti máa ṣiṣẹ́ dáadáa. Nígbà tí mo bá mu coffee, mo lè ráyè sí mi díẹ̀ kí n lè tún ṣe àtúnṣe sí ohun tí mò ń ṣe, kí n sì mọ ohun tí mo fẹ́ kọ́kọ́ ṣe lẹ́yìn náà. Coffee tún máa ń fún mi ní ìtura àti ìmọ̀lára pé mo ní agbára tó pọ̀ síi. Nígbà tí mo bá ní iṣẹ́ tó pọ̀ tàbí iṣẹ́ tó nira, mo máa ń mu coffee, ó máa ń ràn mí lọ́wọ́ láti fojú inú rí ohun tó yẹ kí n ṣe kí n sì lè tẹ̀síwájú láì ní ìrora kan kan. Mo tún lè mu coffee pẹ̀lú àwọn ẹlẹgbẹ́. A máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń rẹ́rìn-ín pọ̀, a máa ń pín ìtàn àti ìmọ̀ kí ìbáṣepọ̀ wa kó sì lè dáa. Ni ọjọ́ kan, mo lè mu coffee bí ẹni pé iṣẹ́ jẹ́ pé mo fẹ́ ní ìdákẹ́jẹ́. Mo sì máa ń mo ma n lo ìgbà yẹn láti ronú nípa ohun tí mo ti ṣe àti ohun tí mo fẹ́ ṣe lọ́la. Mo tún lè ka àwòrán, ka ìwé tàbí kọ́ ẹ̀kọ́ tuntun díẹ̀ nígbà tí mo bá ń mu coffee kí gbogbo ọjọ́ mi lè rọrùn si. Mo nífẹ̀ẹ́ sí coffee torí pé ó tún jẹ́ àjọyọ̀ àtàwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́. Nígbà tí mo bá ń mu coffee pẹ̀lú wọn, a máa ń bá ara wa sọ̀rọ̀ nípa ohun tí a ti ṣe lójoojúmọ́, a máa ń pín ìmọ̀ àti ìrírí, a máa ń kọ́ ẹ̀kọ́ tuntun kí gbogbo wa lè ní ìmọ̀lára rere a sì tún lè ṣiṣẹ́ pọ̀ dáadáa. Ní kúrúkù, mo máa ń mu coffee ó dẹ̀ jẹ́ ǹkan lára ohun tó ṣe pàtàkì fún mi ní ibi iṣẹ́. Ó máa ń ràn mí lọ́wọ́ láti ní agbára láti kọ́ ẹ̀kọ́ tuntun, láti tẹ̀síwájú àti láti ní ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú ẹlẹgbẹ́. Mo nife si Mo nífẹ̀ẹ́ sí bí coffee ṣe ń mú kí gbogbo ọjọ́ iṣẹ́ mi rọrùn, kí n lè ṣiṣẹ́ dáadáa àti kí gbogbo ìrírí mi ní ibi iṣẹ́ ó jẹ́ ìmọ̀lára rere fún gbogbo wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mo nífẹ̀ẹ́ sí ìdárayá torí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti ní ìlera tó dára, kí ara mi sì lè máa ṣiṣẹ́ dáadáa. Ni gbogbo ọ̀sẹ̀, mo máa ń ṣe ìdárayá díẹ̀ díẹ̀, bí i rìníta, sáyà tàbí ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nígbà mi, mo tún máa ń ṣe eré tó fẹ́ràn gẹ́gẹ́ bí bọ́ọ̀lù tàbí ìdárayá tó rọrùn ní ilé. Mo nífẹ̀ẹ́ sí pé mo lè lo ìdárayá láti sinmi kí n sì tún gba agbára si fún iṣẹ́ tàbí ẹ̀kọ́. Ìdárayá tún má ń, ó máa ń mú kí kí n ní ìmọ̀lára rere, ó sì tún máa ń jẹ́ kí ara mi ní agbára. Nígbà tí mo bá ń ṣe ìdárayá pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́, a máa ń rẹ́rìn pọ̀, a máa ń gbádùn àkókò, a sì tún le kọ́ ẹ̀kọ́ tuntun láti ọ̀dọ̀ ara wa. Mo tún ṣe ìdà, ìdárayá torí pé ó máa ń mú kí n ní ìfarapa àti ìdákẹ́jẹ́ lórí gbogbo ohun tí mò ń ṣe. Ni kúkúrú, ìdárayá jẹ́ ohun pàtàkì fún mi torí ó ràn mí lọ́wọ́ láti ní ìlera, láti ní agbára àti láti gbádùn ayọ̀ pọ̀. Ìdárayá jẹ́ nǹkan pàtàkì sí mi torí pé ó máa ń mú mi láradá. Nítorí náà, mo fẹ́ràn láti máa ṣe, mo dẹ̀ máa ń ṣe é nígbà tí mo bá ní àsìkò láti ṣe ìdárayá.

Mo máa ń wọ bàtà tó rọrùn, tó sì lẹ́wà. Mo nífẹ̀ẹ́ sí bàtà tí mo lè lò ní gbogbo ọjọ́, bíi bàtà tó rọrùn fún iṣẹ́ àti tí mo tún lè lò láti lọ síta. Nígbà mi, mo máa ń wọ bàtà tó dára fún eré tàbí ìdárayá torí pé mo fẹ́ kí ara mi lè ní ìtura. Mo tún nífẹ̀ẹ́ sí bàtà tó wúlò tí ó lè ṣe àṣeyọrí pẹ̀lú aṣọ mi. Bí mo ṣe ń yan bàtà, mo máa ń rántí bí ó ṣe lè jẹ́ pé mo lè lò ó ní gbogbo ìgbà kí ó sì rọrùn fún mi láti rìn tàbí ṣiṣẹ́. Nígbà tí mo bá ń lọ sí iṣẹ́, mo máa ń wọ bàtà tó mọ́, tó da fún, fún gbogbo ìfe- ìfarahàn mi kó dà ṣì lè dára sí mi. Nígbà ìsinmi tàbí ìrìnàjò, mo máa ń wọ bàtà tó rọrùn kí n lè rìn dáadáa láì ní ìrọra lórí ẹsẹ̀. Mo nífẹ̀ẹ́ sí pé bàtà tí mo wọ̀ máa ń jẹ́ pé ó wúlò, ó lẹ́wà ó sì rọrùn fún gbogbo ìgbà. Ní kúrúkù, mo máa ń yan bàtà tó rọrùn, tí ó lẹ́wà tó sì wúlò fún gbogbo ọjọ́ láti lọ sí iṣẹ́, lọ síta tàbí ṣe eré àti ìdárayá. Mo tún nífẹ̀ẹ́ sí bàtà tí ó ní ìtura tó dára fún ẹsẹ̀ mi. Ó ṣe pàtàkì fún mi pé bí mo ṣe ń rìn tàbí ṣe iṣẹ́, bàtà náà máa ń jẹ́ kí ẹsẹ̀ mi má, kó má bàjẹ́ kí n sì, kí n sì lè lò ó fún ìgbà pípẹ́. Ní kúrúkù, mo máa ń wọ bàtà tó lẹ́wà, bàtà tó rọrùn tó sì wúlò. Ó sì tún ní ìtura kí gbogbo ìrìnàjò àti iṣẹ́ mi lè rọrùn síi kí n sì ní ìmọ̀lára rere ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni, bàtà tó rọrùn ó wúlò fún mi gan-an ni. Mo dẹ̀ fẹ́ràn kí máa wọ bàtà tó máa fún mi ní ìtura láìsí ohun kankan tó lè dì mí lọ́wọ́ mú ní iṣẹ́ tí mò ń ṣe.